Bẹ́ẹ̀ ni wípé ó yẹ kí a máa ka ìrì ọjọ́, kó lè máa tọpaṣẹ wá síbi ọgbọ́n. Ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó nínú àì ní ìrìn àjò ọmọ ẹ̀dá. Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ gbogbo lọ́dún lọdọ tìte mi. Kò ní lè sí ọjọ́ kan tó ṣe pàtàkì ju ọjọ́ kan lọ, nítorí pé ní gbogbo ìgbà ni èmi máa ń fẹ́ ṣe ọjọ́ ìbí ti te mí. A máa ń ṣe ọjọ́ ìbí ní gbogbo ìgbà, ní gbogbo àkókò. Kò sí ọjọ́ kan tí a gbọdọ̀ yà sọ́tọ̀ láti rí pé ọjọ́ ìbí la ń ṣe. Nítorí wi pé ọjọ́ gbogbo ni ọdún ọjọ́ gbogbo ni ọdún. Bá ṣe oṣù kìíní, àpọ̀ oṣù kejì, àpọ̀ oṣù kẹta àbí ìparí ọdún, kò sí ìgbà tí mo jí tí mo rí ọdún ṣe. Ṣùgbọ́n pé àya ọjọ́ kan sọ́tọ̀ láti fi ṣe ọjọ́ ìbí mi, èmi kò rí bí ohun tí ó ṣe pàtàkì rárá rara rara. Ṣùgbọ́n bí mo ti ṣe ń dàgbà díẹ̀ díẹ̀ sí, ó sì jẹ́ wípé ọjọ́ gbogbo jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì fún àkókò kọ̀ọ̀kan tí à ń lò ní orí ilẹ̀ alàyee. A gbúdọ̀ rí pé ẹbùn, ẹbùn ni ọjọ́ kọ̀ọ̀kan wọ̀nyí jẹ́. Bí a ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ ni ọjọ́ ayé wa ń kúrò sí. Bẹ́ẹ̀ ná ni àkókò tí a nílò lórí ilẹ̀ alàyee n díkùn sí pàápàá. A gbúdọ̀ máa wá àkókò láti rántí pé àkókò wa níbí péréte ni, ìgbà péréte la ní níbí báyìí. Nípa títí ọjọ́ ìbí. Kò sí ìgbà tí n kò lè ṣe. Nígbà kọ̀ọ̀kan tí ayé rẹ bá yọ̀, máa pe ẹbí àti ara àti ojúlùmọ̀jọ́ láti jọ ṣe ìfẹnukonu, láti jẹ àti láti mu àti láti ṣe àjọyọ̀. Èyí jẹ́ àkókò tí a máa ń dúpẹ́ lọ́wọ́ adẹ́dà aṣẹ̀dá pé ó dá wa sí. Koju bẹ lọ.

Ohun kan tí mo máa ń lò láti fi yan àwọn tí mò ń bá ṣiṣẹ́, òun ni ìwà àdúrótini lọ́jọ́ ìṣòro. Yàtọ̀ sí wípé ènìyàn ní ìwé ẹ̀rí tó yanranti, yàtọ̀ sí wípé ènìyàn kò ní àìsàn ẹ̀yí gbẹ̀mígbẹ̀mí tí ò ní jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ dáadáa. Ìwà, ó ṣe pàtàkì jù. Ní ilẹ̀ Yorùbá, ìwà jẹ́ ohun kan tí àwa ta fẹ́ràn àṣà máa ń lò láti mú ènìyàn láti ṣiṣẹ́. Àwọn kan wà tó jẹ́ pé ìwà ti sọnù ní ọwọ́ wọn. Nítorí ìdí èyí, kò sí ibi tí a lè fi wọn sí láti bá wa ṣiṣẹ́ tí o jẹ́ pé wọn ò ní ba ibẹ̀ jẹ́. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìwà ni ohun àkọ́kọ́ tí mo máa ń wò nígbà tí ó bá tó àsìkò láti mú ẹnikẹ́ni tí màá fẹ́ mú láti bá mi ṣiṣẹ́. Yorùbá bọ̀ wọ́n ní okùnrin sọ̀wà nu, Olúro lórí ọkọ̀, obìnrin náà sọ̀wà nu, Oloun lórí orí aya. Tí a bá ní ká wó o, àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ló ní ìwú ẹ̀rí tó dára lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n kò ní ìwà, tí ààyè bá gbà wọ́n, ti wọ́n bá fi wọ́n sí ibi tí ilé owó wà, wọn á ba bẹ̀jẹ́. Ìwà jàndùkú, ìwà olè, wọ̀bìlì kí wọ́n bí à, ó pọ̀ nínú ìwà tó wà ní ààyè òde òní. Ìwà ako, owó tí kì í ṣe tẹni mọ́ tara ni. Ìwà ka bá ilé iṣẹ́ ẹlòmíràn jẹ́, ìwà ka bá òwò ẹlòmíràn jẹ́, ó wà ní inú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nítorí ìdí èyí tí a bá ti n bá fẹ́ mú ẹni tí yóò bá mi ṣiṣẹ́, èmi a máa wo ìwà wọn. Èmi a máa wo ìwà wọn bọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ẹlòmíràn. Èmi a máa wo ìwà wọn bọ́n ṣe máa ń ṣe pẹ̀lú owó. Èmi a máa wo ìwà wọn bọ́n ṣe máa ń ṣe pẹ̀lú agbára àti pẹ̀lú ipò tí a bá yàn wọ́n sí. Bóyá n bá rí ẹni tí kò jẹ́ kí ipò tàbí ọlá tàbí owó tàbí agbára kó wọ orí òun, irú àwọn ènìyàn báyìí a máa wù mí púpọ̀lọpọ̀ gbà láti bá ṣiṣẹ́ nítorí pé wọ́n, wọ́n máa, máa dúró tini, wọ́n sì ní ìwà ìrẹ̀lẹ̀. Ìwà ìrẹ̀lẹ̀ ṣe pàtàkì fún ẹnikẹ́ni tí mo bá fẹ́ bá ṣiṣẹ́. N kò fẹ́ ẹni tí yóò da iṣẹ́ rún wa ni lọ́wọ́ tàbí tí yóò gbẹ̀yìn bẹbọ jẹ tàbí tí yóò gbẹ̀yìn lọ máa ṣe mí ní ṣùkà. Ìdí nìyí tó fi ṣe pàtàkì wípé ẹnikẹ́ni, yàtọ̀ sí pé ààyè mi tàbí ẹlòmíràn, ìwà ṣe pàtàkì. Ìwà o ṣe pàtàkì. Ìwà o ṣe pàtàkì fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ bá ṣiṣẹ́. O gbúdọ̀ wo ìwà wọn. Aì máa ṣe irú nǹkan báyìí, òun ló fàá tí a fi, tí ìwà ìbàjẹ́ fi gba gbogbo ohun, ìgboro kan báyìí. Ìwà, ìwà ni ẹ wò, ìwà ni ẹ wò. Ó dàbọ̀.

Wákàtí kan ni mo máa ń lò láti fi jóúnjẹ ọ̀sán, ìsinmi lọ́sàn-án. Bí mo bá ti dé ilé oúnjẹ ibi iṣẹ́ wa ní aago méjìlá kọjá ọgbọ̀n ìṣẹ́jú. Ó dẹ̀ tun di aago kan kọjá ọgbọ̀n ìṣẹ́jú kin to pàda si enu ìṣẹ́. Èmi a máa fi bí ọgbọ̀n ìṣẹ́jú jẹ oúnjẹ yìí tí ma sì fi ọgbọ̀n ìṣẹ́jú tó ṣẹ́kù fi sinmi. Òunjẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ jẹ. Kò bojú mu kó jẹ́ pé tí mo bá ti jóúnjẹ tán, ó ti di kítíkítí láti tètè bẹ̀rẹ̀ lọ sí ní ibi iṣẹ́ padà. Àwọn ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́, àsìkò ìsinmi yóò ṣe pàtàkì fún wọn. Nígbà tí àwọn òṣìṣẹ́ ti bá àwọn agba ilé iṣẹ́ náà sọ̀rọ̀ nípa ohun tí àkókò náà jẹ́ fún wọn. Fún àwọn tí òye kò ye, ìgbà ìsinmi ọ̀sán yìí wọ́n rí bí ààyè fi àkókò ṣòfò. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Báwo ni ènìyàn ṣe fi gbogbo wákàtí bí i mẹ́rin àbí márún-ún mẹ́fà ṣiṣẹ́ agbára tí kò ní sí ààyè láti sinmi, láti gba agbára ọ̀tún, èyí tí èèyàn ò lò láti fi parí iṣẹ́ ọjọ́ náà. Bí a bá ti dé ilé oúnjẹ, èyí tí ibi iṣẹ́ wa ń pèsè, oúnjẹ oríṣìíríṣìí ló máa ń wà níbẹ̀. Iyán funfun lẹ́kẹ́lẹ́kẹ́, àmàlà dúdú, àmàlà funfun pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ àti obẹ òsíkí tàbí ẹ̀gúsí. Gbogbo àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ ilẹ̀ èyàn Yorùbá pọ́ńbélé. A sì ti máa ń rí àwọn oúnjẹ mìíràn bí i ìrẹsì pẹ̀lú ọbẹ̀ ata díndín tàbí ìrẹsì jọ̀lọ́fù pẹ̀lú ẹran díndín. Àìmoyé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ mìíràn ni wọ́n máa ń ṣe ní ilé oúnjẹ wa tí àwọn òṣìṣẹ́ lé bere fún èyí tí yóò bá wù wọ́n níbẹ̀. A sì máa ń rí àwọn oúnjẹ àwọn ẹ̀yà mìíràn bí-- àwọn kò mọ orúkọ àwọn oúnjẹ wọn ṣùgbọ́n àwọn oúnjẹ ẹ̀yà mìíràn a máa wà nínú àwọn oúnjẹ yìí nítorí pé àwọn ẹ̀yà mìíràn àwọn ọmọ wà ní ibi iṣẹ́ wa. Tí a bá si ti ti jẹun tán, tí a ti-- tí ikùn wa ti yọ̀ tá a sì ti wọ̀nyẹ, ọkàn wa ti balẹ̀, a ó padà sí ibi iṣẹ́ láti lọ re bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ náà, èyí tí iṣẹ́ ọjọ́ náà tó ṣẹ́kù. Èmi fẹ́ràn láti máa jẹ àmàlà ní ọ̀sán nítorí pé kì í jẹ́ kí ikùn mi ó wò ó sì máa jẹ́ kí ara mi ó fúyẹ́, kì í jẹ́ kó rán ikùn mi, ó kì í sì dúró, oúnjẹ náà ò rù kẹ́kẹ́ fi dúró sí ara. Ó sì jẹ́ oúnjẹ tí mo ń jẹ́ kì í ń lá ogùn tí mo bá ń jẹ àmàlà. Àmàlà dúdú jẹ́ ara oúnjẹ tí mo fẹ́ràn púpọ̀ láti máa jẹ ní ọ̀sán ni. Tí n kò bá jẹ àmàlà, tí àmàlà kò bá sí, èmi a máa jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn púpọ̀ lẹ́yìn àmàlà. Iyán yìí ni ó sì ń jẹ́ oúnjẹ tí mo sì fẹ́ràn. Bí mo bá ti jẹ oúnjẹ yìí ní ọ̀sán, máa ń fi mí ní agbára ọ̀tún láti lè ṣíbi ṣíṣẹ́ mi dáadáa. Inú mi máa ń dùn nígbàkígbà tí mo bá dé ilé oúnjẹ tan ba sọ pé oúnjẹ ààyò mi yìí ó wà. Èyí ni n ó mú ètò yìí dà sí wá sí ìdànù dúró báyìí.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Èmi mọ̀, torí orúkọ mi jẹ́ ìkan lára àwọn orúkọ àmútọ̀runwa ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí Ìbejì, ní Tayelulu, ẹ̀dùn jọ bí ẹnu abúré igi ṣẹẹ́rẹ́fẹẹrẹfẹ́ lọkàn ba bí ìjì lu wọlé tọ́ mi wá. Ẹ̀dùn bẹ lodò mi ò bá tán, kọ̀ǹkọ̀ bẹ lodò mi ò bá re. Wájú ọ̀pọ̀lọ ẹlẹ́gba ẹ́je ni mo rí bá tán, ẹdùn ká lọlé. Onígò àpá tẹ ìbí, èmi ni òde kínú ilé kó kún, èmi ni òde ọ̀dẹ̀dẹ̀ tẹrutẹru. Oríkì Ìbejì ni mo ọ dọ́gbọ́n kìí e. Ìbejì jẹ́ àwọn ọmọ tí Yorùbá fún ní àpọ́nlé púpọ̀ gẹ́gẹ́ bí àṣà wa. Wọ́n gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa Yorùbá, a gbàgbọ́ wípé Ìbejì jẹ́ òrìṣà látọ̀dọ̀ Elédùmarè, ọba ajíkẹ́ ayé, ọba Àṣàkẹ́ ọ̀run. Àwọn Yorùbá sì máa ń fún wọn ní ọ̀pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí Tayelulu, ìtumọ̀ Tayé ni pé "tọ ààyè wò", "tọ ààyè wò". "Tọ ààyè wò" yìí ni àwọn Yorùbá sọ di Tayé. Nígbà tí ìparó jẹ dé, tí ìparó jẹ wọ́nú "tọ ààyè wò", òun ló di Tayé. Eyi Tayé yìí sì jẹ́ àkọ́kọ́ nínú àwọn Ìbejì tó bá ìyá wọn bá àkọ́kọ́ bí. Elé yìí tí ó tẹ̀lé, òun a máa ń pè ní Ọmọkẹ́yìnde. Ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ tó dé lẹ́yìn ìgbà tí Tayé ti kọ́kọ́ jáde. Ṣùgbọ́n orí Tayé ni a fẹ́ fi ìrọ̀lẹ́ lórí. Èyí tó túmọ̀ sí wípé Tayé ni à ń wò lónìí. Tayé ni àkọ́kọ́ bí nínú àwọn Ìbejì. Òun ni ẹni tí wọ́n kọ́kọ́ jáde ní ara ìyá wọn nígbà tí ọmọ bíbi ṣẹlẹ̀. Àwọn Yorùbá, a sì máa ń kí Tayé ní ọ̀pọ̀lọpọ̀ oríkì. A ní Tayelulu, Igiìṣẹ́, Onígba ọkọ̀. Àwọn oríkì yìí ó wà lára oríkì tí àwọn Yorùbá fi máa ń pọ́n àwọn Ìbejì lé, tí a sì máa ń mú inú wọn dùn púpọ̀. Nítorí tí wọ́n bá ń kí mi ní àwọn oríkì yìí, inú mi á máa dùn, ara mi á sì máa yá gágá gá. Yàtọ̀ sí èyí, ó ní àwọn àṣà ilẹ̀ Yorùbá kan èyí tí wọ́n máa ń ṣe fún àwọn ìbejì, pàápàá Tayelolu èyí tó jẹ́ àkọ́bí nínú àwọn ìbejì. Wùwà àwọn àṣà yìí ní ṣe pẹ̀lú pé kí a kó ìbejì jáde, kí àwọn ìbejì yìí kí wọ́n máa jó. Tí àwọn ìbejì yìí bá ń jó, àwọn èèyàn á sì máa fi, wọ́n á máa tà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọrẹ. Tí àwọn ìyá ìbejì àti ìbejì bá ti ń jó ní àárín ìlú, àwọn èèyàn sì máa fi ọ̀pọ̀lọpọ̀ ọrẹ máa tà wọ́n. Wọn á máa fún wọn lówo, wọ́n á máa fún wọn lóúnjẹ, wọ́n á máa fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá. Àwọn dúkìá yìí ó wà ní ara ohun tí ìyá wọn máa fi tọ́jú wọn nígbà ẹ̀we. Gẹ́gẹ́ bí ẹni tí ó ní owó tàbí ẹni tí kò ní kò ní ṣe pẹ̀lú pé àwọn ìbejì jáde. Ṣùgbọ́n àṣà náà ti ń yí padà báyìí gẹ́gẹ́ bí ààye ọláju. Àwọn ìbejì wọ́n ò dẹ́ kí ń jó. Ó tẹ́ ti ṣe díẹ̀ sí ì tí mo ti jẹ ẹ̀wà ìbejì dánwò. Ṣùgbọ́n mo ní a fi, a fojúsùn wípé ní kò pẹ́ ní kò jìnnà. Kò ní pẹ́ tí èmi náà á fi rí oúnjẹ àwọn ìbejì yìí jẹ. Ẹn, mo mọ ìtumọ̀ orúkọ mi, Tayelolu, ìtumọ̀ rẹ̀ ni.